Irú ẹbun tí mo fẹ́ran fún àwọn ènìyàn ni ẹbun tó bá wù wọ́n lọ́kàn, ẹbun tó bá jọju, irú àwọn ẹbun yìí ni mo máa ra fún àwọn ènìyàn mi. Kín de tó ra náà, máa wo ṣe ọkùnrin ni mo fẹ́ ra fún tàbí obìnrin. Tó bá jẹ́ pé obìnrin, ó lójú ẹbun tí mo lè ra fún un, tó bá sì jẹ́ ọkùnrin, ó lójú ẹbun tí mo lè ra fún un.

Bí mo ṣe máa ń tọ́jú ara mi ni wípé mo máa ń jẹun ní àkókò tó yẹ kí ń jẹun, mo sì máa ń lo òògùn. Bo bá rẹ̀ mí, màá wá òògùn rà, màá sì lò ó nítorí pé ìlera ni òògùn ọrọ̀. Bí a kò bá tọ́jú ara wa, àgbara náà lè di ìbàjẹ́.